Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Mo fẹ́ràn rẹ̀ ní àsìkò òtútù. Mo fẹ́ràn rẹ̀ dáadáa lásìkò òtútù torí pé ó máa ń lé òtútù sá kúrò ní ìgbà ayẹyẹ. Torí tí ẹ̀yin bá ṣe ń jẹ ní, èéyan ó máa ń yọ ikùn ní inú, èèyàn sì máa ń làágún látòrí dé sálẹ̀. Àmọ́ tó ẹ gbọ́ àsìkò ooru, mi ò nifẹ, mi ò fẹ́ràn pé kí máa jẹ oúnjẹ tó ní ata. Rárá, torí pé ooru a ti mú ìyàn dẹ yà tòrí bí sálẹ̀, ẹ̀yàn gan-an le gba ibẹ fún sùbù lulẹ̀, tí wọ́n má máá rọmí léyàn lórí. Àmọ́ tó bá jẹ pé àsìkò òtútù ni, oúnjẹ tó ní ata ó dára fún mi gan-an torí pé ó tún máa ń lé òtútù kúrò ní àgọ́ ara mi. Ó máa ń jẹ́ kí ara mi máa gbóná, kí òtútù òfi ni máa mú mi.

Kíni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Nnkan tí mo máa n wá nínú òṣìṣẹ́ tuntun ọ́pọ̀. Alákọ̀kọ̀ kí n koko wo nǹkan tó fi wọlé tó fi fẹ́ bà mí ṣiṣẹ́ bóyá àwọn ìmọ̀ tó ní ó papọ̀ mọ́ iṣẹ́ tí ó fẹ́ ṣe. Alákọ̀kọ̀ tió bá papọ̀ tí n bá rí wipé ìwà rẹ̀ dára àbí ìyìn àwọn nǹkan iyóò kù bíi irú ìṣe rẹ̀, ìwà sí i, ìwọ̀sọ̀rọ̀ sí i àbí ó tún jẹ́ ẹni tí ó máa ń tẹpá mọ́ṣẹ́. Mi i ní gbó iyen, bi torí pé àwọn nǹkan tó ku ò dá tó tún wá jẹ́ pé ẹni tí nǹkan tètè máa ń yé dáradára. Màá gbà sí iṣẹ́, màá fi àsìkò díẹ̀ péréte láti jẹ́ kí wọ́n kọ́ ọ̀ún náà ní iṣẹ́ un. Ti oun nà bá ti wá mo, mo ti gbà sí ẹnu iṣẹ́ ní ìyẹn.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Tí n bá ti kúrò ní ibi iṣẹ́ ní aago mẹ́fà, ti n bá ti délé o pẹ́jú, màá lo wákà ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú tí n bá ti délé ní aago mẹ́fà kọjá ìṣẹ́jú àbọ̀ ìrọ̀lẹ́. Màá mu àwọn nǹkan tí mo fẹ́ ṣe láti jẹun, tí bá fi máa ṣe tán ago méje àbọ̀ àti ló. Mi n lò ju ìṣẹ́jú mẹ́wà lórí oúnjẹ. Pe o pọ̀ jù, mo lè lo ogún ìṣẹ́jú lórí oúnjẹ tí n bá fẹ́ jẹ. Amọ́ láti dà, mo lè lo wákàtí kan àbọ̀ lórí rẹ̀, bí mo ṣe máa ń lo àkókò tí mo máa ń lò lórí oúnjẹ jíjẹ mi nìyẹn.

Ṣé o máa ń di ọjà alábò nígbà tí o bá wà nínú ọkọ̀? Ó ṣe kokó láti lo ọjà ààbò torí pé fún àgo ara wa ni ìgbà mí tí ìjàmbá ojú pópó bá ṣẹlẹ̀, ọjà ààbò ó máa ń jẹ́ kí ìpalára ẹni tó wà nínú ọkọ̀ láti má jẹ́ kopọ̀ àbí má sì jẹ́ kó ní ìpalára kankan torí pé bí ọkọ̀ bá ṣe gbá ǹkan tí èèyàn bá ti lò, orí èèyàn yóò gbá ǹkan tó wà nínú ọkọ̀. Àmọ́ tí èèyàn bá ti lè lò àti yọ àti jẹ́ kí orí èèyàn ó sún síwájú, ó yóò nira torí pé ọjà ààbò yẹn yóò fa èèyàn padà sí ẹ̀yìn tí èèyàn ó sì fẹyin lé, tí ó sì fẹyin lé àga tí ó wà nínú ọkọ̀. Torí náà, mo máa ń lo ọjà ààbò torí àìlera tèmi gan gan torí ìjàmbá ọkọ̀.

Nígbà wo ni o kí ń lọ sí ilé ìkàwé? Nígbà tí mo máa ń lọ sí ilé ìkàwé, ta ní pé nínú oṣù, mo máa ń lọ ní ẹ̀ẹ̀kan torí pé kò sí ìgbà láayè e ráá-ra-ra fún mi. Ìgbà mii gan, lórí ẹyọ-- ẹ̀rọ ayárabíàṣá oun ni n ti máa ń ka ìwé mi tàbí kí n máa ka ní orí Íńtánẹ́ẹ̀tì torí náà àti mo máa ń lọ ilé ìkàwé àmọ́ kò ì ṣe lójoojúmọ́. Ẹ̀ẹ̀kan láàrín oṣù, ẹ̀ẹ̀kan láàrín oṣù, then ìgbà mí mo lè máa lò ju wákàtí méjì pere lò nínú ilé, ilé yàrá ìkàwé torí nkan tó fà á ni pé kò sí àkókò ráá-ra-ra fún mi.

Ṣé owó tí ò ń gba dára tó? Mò ń, kò dára o. Àmọ́ mo ń gbìyànjú láti wá iṣẹ́ ìmín láti rí owó tó dára fún mi tó tó mi láti lò. Mo kàn ń rora n kpin loni, ti pé kí n eyan máa fi sọ wí pé èèyàn ò ní iṣẹ́ ní owó. Owó tí mò ń gba kò tó mi rárá rára. Kò ká ǹkankan gan, àmọ́ ọpẹ́ní fún eledúmọrẹ́ tó kádára. Iṣẹ́ tí mò ń ṣe, èèyàn ó máa ṣe díẹ̀díẹ̀díẹ̀ tí iṣẹ́ ìmín tí yóò to owó tí èèyàn tó tòyàn kò tó mi o. Owó tí mò ń gba, kò tó mi rárá rára. Mo kàn ń ṣí díẹ̀díẹ̀díẹ̀ ni.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Bẹẹni, mo ní ìforúkọ̀sílẹ̀ ní eré ìdárayá, níbi ilé ìdárayá torí wi pé mo lọ máa ń ṣe eré ìdárayá lẹ́ẹ̀kan kan. Mo máa ń lọ ní ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀. Mo máa ń gbé àwọn nǹkan ìrìn tó jẹ́ ipe ó owúwo. Mo máa ń gbé àwọn yẹn sí òkè láti jẹ́ kí gbogbo àrá mi àti ṣàn arà mí kan lè máa yọ̀ dáadáa. Mo dẹ máa ń ja ìjà ẹsẹ̀ sí màárìn. Mo máa ń kọ́ èdè ẹsẹ̀ náà torí pé mo ń fúnra ì mi ní agbára. Mo dẹ̀ ń kọ ìmọ̀ nípa ìjà ẹsẹ̀ náà. Mo máa ń forúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá torí kí n lè lọ máa ṣe eré ìdárayá ní ibi bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀.

Ṣé o máa ń dé ní àkókò? Àwọn máa ń dé ní àkókò torí pé èmi gan mi ò láìké kí èèyàn máa pé dé ibi nǹkan. Tí mo bá ń lọlé, àkókò tí ó bá ti lù, òun náà ni mo máa ń dé ilé. Tí ó bá jẹ́ pé ibi iṣẹ́ ni mò ń lọ, aago tí mo máa dé ibi iṣẹ́, òun náà mo gbọ́dọ̀ dé ibi ibẹ̀. Torí èmi gan, mi ò fẹ́ràn ipé kí n wá, máa lọ ibi kan kí n wá pé dé ibi ibẹ̀. Hunhun. Mi ò fẹ́ràn rẹ̀ torí pé èmi náà, bí mi o ṣe fẹ́ràn rẹ̀ ṣá, ni èmi náà ṣe máa ń tètè dé ní àsìkò tí wọ́n bá pè ǹkan fún àpẹẹrẹ. Tí mo bá ń lọ ibi kan wípé, bíi rúu o, wípé aago mẹ́rin ìrọ̀le ni, kíni màá ti bẹ̀rẹ̀. Tí ó bá jẹ́ pé mo wá, mo wá lọ bẹ, màá ti múra láti aago mẹ́ta tí màá ti máa lọ ibi tí wọ́n ti sọ wípé aago mẹ́rin ni ibi ibẹ̀ títí bí ìrìnàjò mi bá ṣe wá rí mi ṣá, lè lo wákàtí kan ní ojú ọ̀nà. Pátápátá tí mo bá fi máa dé bẹ, màá dé bẹ́ẹ̀ ni aago mẹ́rin ku ìṣẹ́jú mẹ́wàá tí màá jókòó sí ibẹ̀, tí màá fi ìṣẹ́jú mẹ́wàá sinmi títí tí wọ́n máa fi bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀. Mi ò pẹ́, èmi, mi ò pẹ́

Kíni ó máa ń mú ẹ rẹ́rìn? Oríṣiríṣi nǹkan ló máa ń mú mi rẹ́rìn. Igbà mí mo lè rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹyin ki ẹrin dẹ máa pa mí. Alákọ́kọ́, ẹlẹ́kẹ̀éjì, ìgbà míi mo lè máa wo àwọn eré àwọn ẹranko tí wọ́n ń ṣe eré tó jẹ́ pé ìgbà míi ò maa n pa mí ní ẹ̀rín. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn fíìmù kan wà, fíìmù, àwọn eré kán wà, eré apanilẹ́rìn ni wọ́n. Àwọn eré apanilẹ́rìn tó jẹ́ pé tí n bá wò ó, n máa ma ní rẹ́rìn. Òun náà wà. Ìgbà mí ọ̀rọ̀ máa rí emi àti àwọn ọ̀rẹ́. Ìgbà mí a máa máa fi ara ṣe yẹyẹ, ẹ̀rín yóò sì máa tí ibẹ̀ náà jáde. Oríṣiríṣi nǹkan ló máa ń ṣe àkófà ẹ̀rín rínrín fún mi.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èékánná mi, mo máa ń fi sílẹ̀ kó gùn. Àwọn ìdọ̀tí tó bá wà nínú rẹ̀ ni mo máa ń a kuro n bẹ. Tó bá ti gùn ní ìwọ̀nba, màá tún gé. Màá tún fi sí, tí bá ti gé tán, èmi máa túún gùn. Màá tún gé. Àwọn ọmọ máa ń fi sílẹ̀ kó yọ nígbà kọ̀ọ̀kan. Tío jẹpe o máa gùn gan-an, tí bá ti rí pé ó ti gùn dáadáa, tó ti gùn, tó ti kọjá ibi ẹran, ibi èékánná mi tó ti gùn, màá wá ṣẹ̀ṣẹ̀ wá lọ gé. Tí n bá ti gé tán, màá tún fi sílẹ̀, màá gé gbogbo ẹ̀, àti ti èékánná ẹsẹ̀, àti tọwọ́ bí mo ṣe máa ń ṣe gbogbo niyẹn. Torí pé èmi o rayé láti máa ń gé èékánná léra léra. Mo sì máa ń gé èékánná mi. Mo sì máa ń tọ́jú àwọn èékánná mi nìyẹn. Tí bá wá ti rí pé ìdọ̀tí wáa ń bẹ, mo máa a awọn ìdọ̀tí inú rẹ̀ kúrò bẹ́ẹ̀

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, ìpàdé orí fóònù máa ń dùn torí pé èèyàn á ráyè sọ̀rọ̀ dáradára. Kò ní sí pé èèyàn kan ó ń sọ wípé ní sùúrù ṣe báyìí kó ṣe àbọ. Ìpàdé orí, yes ma. Ìpàdé orí fóònù jẹ́ ìpàdé tó máa n rọrun, tó rọrùn fún àwọn èèyàn tó máa n tún máa n tí jú láti sọrọ ní àwùjọ, t'ori pé kò ní sí èèyàn kan-kan tí o máa má wò wọn. Kò dẹ́ní sí ní pé ó ń wo àwọn èèyàn púpọ̀ torí pé ínú fóònù ni ó máa wà tó ti máa ma sọ̀rọ̀, tó ti máa máa ṣe àwọn ìpàdé rẹ̀. Torí náà, mo láì, mo fẹ́ràn kí n máa ṣe ìpàdé orí fóònù dáradára.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mò maa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ torí kíkọ̀wé pẹ̀lú ọwọ́, ó jẹ́ ìkíkọ pẹ̀lú tó rùn lọ́pọ̀lọpọ̀ torí pé kò sí bí ẹ̀yàn ṣe fẹ́ kọ ìṣẹ́ náà tí ẹ̀yàn kò ní kọ ọ́ pẹ̀lú ọwọ́ rẹ̀. Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ ó jẹ́ kíkọ tí ó rọrùn tó sì fi inú ọkàn balẹ̀. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà àti àsìkò tó dára.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, tí mo bá ti wẹ̀ tán, mo máa ń para mi. Torí tí n bá para, gbogbo ara mi ni ó funfun tó jẹ́ pé èmi gan mi ni fẹ́ràn rẹ̀. Mo máa ń fi ìpara sára dáradára, àmọ́ mi ń lò púpọ̀ tí ara mi ó ha máa dán bànnabàna ní àárín ìgboro. Àmọ́ mo máa ń lo ìpara sí ara. Ó dẹ̀ tún ni àwọn ojú ìpara tí mo máa ń lò, bí ìpara lọ́dọ̀ wa ìpara mọ̀lẹ́bí ló máa ń kọ sí orúkọ rẹ̀ lára. Ó jẹ́ ìpara tó jẹ́ pé omọ́ kékeré tán seṣe bí ó le lò àti àgbà àti ọmọdé àti ìyá àti obìnrin àtàgbàlagbà táń le lò. Irúù ìpara tí mo máa ń fi ń para ni, àmọ́ tí èèyàn bá ti le lò púpọ̀ tí èèyàn bá rìn nínú ọrùn, àgún sì máa jábọ́ ní ara èèyàn.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Mo máa wọ ìbọwọ́, ó dẹ́ tún ní àsìkò tí mo máa ń wọ̀. Awon àsìkó mi wa ní ọ̀dọ̀ wa bíbi yi eyan ó gbudo wọ ìbọwọ́ ní àsìkò ooru, àjẹ́bẹ̀ẹ́ ooru tí ó máa kúnu olúwàrẹ̀, yóò ju ooru inú ibi tán ti ń ṣe bugan lọ. Torí ooru ó lé tó pọ̀. Torí bẹ́ẹ̀ mi ṣeé wọ ìbọwọ́ ní àsìkò ooru, àmọ́ tó bá ti di àsìkò òtútú ìbọwọ́ ṣeé lò ní àsìkò torí gbogbo ọ̀wọ́ olúwárẹ̀ lọ́ tun ti máa tutù. Àmọ́ tí èyàn bá ti ìbọwọ́ bọwọ́, ó máa jẹ́ kí tútú kórí kó lọlẹ̀ lára ọ̀wọ́ olúwarẹ̀. Torí náà mo máa ń lo ìbọwọ́ ní àsìkò òtútù, mìí lò ní àsìkò ooru.

Nígbà wo ni o kí n lọ rí dókítà? Ìgbà tí n bá ti rí pé ètò ara mi níìdí ìlera ni mo máa n lọ rí dókítà. Tí n bá ti wò, tí n bá ti jí tàbí tó bá jẹ pé ọsàn tàbí tó bá jẹ pé irọlẹ ni ara mi ti ń ṣe bákan bákan, àsìkò tó láti lọ rí dókítà fún ètò ìlera ara mi. Àmọ́ tí nkankan kò bá ṣe mí, mi kugiri láti lọ bá dókítà torí pé kò sí nǹkan tí èmi fẹ́ lọ ṣe ní ibi bẹ́ẹ̀. Àmọ́ tí n bá ti rí pé mo níìdí nǹkan ní àgọ ara mi, mo máa n lọ rí dókítà, won máa ba mi ṣàyẹ̀wò nǹkan tó ń ṣe mí.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣe ètò, kò ní pẹpẹ fún orúkọ náà. Bí èyàn bá ṣe ń ṣe ètò ǹkan ni pé èyàn á kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí ibi tí ẹ kí èyàn ti bẹ̀rẹ̀ yìí pé nǹkan báyìí ni àkànṣe tí mo fẹ́ ṣe o. Nǹkan báyìí tó ẹ pé bí àkànṣe àdúrà ni èyàn fẹ́ ṣe tàbí tó ẹ pé ti iṣẹ́ náà ni, èyàn á wẹ̀ pé àwọn tó máa kọ́kọ́ tún gbogbo inú ibi tí èyàn ti ń ṣiṣẹ́ ṣe, àwọn ló máa koko síwájú. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tó máa nu gbogbo ibi tí àwọn ǹkan tó yẹ kí èyàn ṣe, àwọn náà ni máa tẹ̀lé. Ìgbà mii gan, eleyi ti èyàn máa koko fi síwájú tó ẹ pé èyàn ń lo bí àwọn ẹ̀rọ tí èyàn ń lò ní ibi tí èyàn ti ń ṣiṣẹ́ tó ẹ pé àwọn èyàn máa pamọ́ alágbátunṣe pé kí wọ́n máa wò irú ǹkan tó ń ṣe, irú àléébù wo lo wa ni ara rẹ̀. Ìyẹn gan-an ló máa kọ́kọ́ síwájú tó bá ti wá, náà àwọn ẹ̀yin bá ti wá ṣe tó bá ti, tí gbogbo àwọn kìnìún bá ti ṣiṣẹ́ ni àwọn tó máa nu, tó máa gbá ibẹ̀, tó máa tún gbogbo ibẹ̀ ṣe tí gbogbo ibẹ̀ máa wá ṣe. Ó pọ̀ ní bí èyàn ṣe lè ṣe àwọn ètò nípa iṣẹ́ àkànṣe, ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Mo máa ń ṣe eré ìdánì torí pé oríṣiríṣi eré ìdá-ìdá-ìdárayá gan-an ló tú wa. Alákọ̀ọ́kọ́, eré, eré sísá tí ènìyàn mẹ́ta àbí bó bá ṣe pọ̀ sí, wọ́n lè máa sá eré láti ibùkan sí ibùso kẹ́jì ìyẹn ó wà. Eléyi tan máa ń ju nǹkan ó wà. Télérè ìdárayá ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó wà. Ti oní apẹ̀rẹ̀ tí oní bọ́ọ̀lù dúdú súnna apẹ̀rẹ̀ ó wà. Oríṣiríṣi eré ìdárayá ló wà tí mo máa ń ṣe. Àmì elé tí mo máa ń sábà ṣe jù òun ni sí inú apẹ̀rẹ̀ tí màá mọ̀ ju bọ́ọ̀lù súnna apẹ̀rẹ̀ tó jẹ́ pé, à á máa ń gbé àwọn márùn-ún márùn-ún sí apá kan márùn-ún sí apá kan táa máa jọ máa bá ara wa gbá. Òun ni mo máa ń sábà ṣe jù.

Irú ẹ̀bùn wo ni o féràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn táwọn ènìyàn gan féràn láti gba, ẹ̀bùn owó, ẹ̀bùn ilé, ẹ̀bùn ilẹ̀, ẹ̀bùn ọkọ̀, ẹ̀bùn ẹ̀rọ alùpùpù, ẹ̀bùn tó, tó dọjú loju àwọn ènìyàn ni. Ìgbà mí ẹ̀bùn oúnjẹ náà ó máa ń, ó ṣe kókó tí ẹ̀eyan bá fún èeyan ní ẹ̀bùn oúnjẹ inú rẹ̀ máa ń dùn. Àmọ́ nínú gbogbo eléyii ti mó kà sílẹ̀ eléyii ti mó lè fún àwọn eeyan jù ohun ni ẹ̀bùn owó torí pé ẹni tí mo lè rò boya, ebi ló ń pa tí n bá gbé oúnjẹ fún un ó lè má ṣe pé ebi ló ń pa tó jẹ wipé owó ló, ló ni ló fẹ́. Tóbá jẹ pé mo fún un lówó oun lo mọ nǹkan tí ó máa fi owó náà ṣe tí ó máa fi jẹ́ àǹfààní fún irú ẹni bẹ́ẹ̀

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Alákọ̀ọ́kọ́, bó se máa ń fà tí èèyàn bá fẹ́ ja, ó jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àwọn èròjà kan wà níbi orí rẹ̀ to ẹ́ pé tí èèyàn bá gbé e yín lé, àwọn kúrunkùndún, adùn rẹ̀ yóò tú sí ẹni ẹnu, ó sì jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Jíjẹ rẹ̀ kò lè ju, kò sì rọ jù, ó sì wà lára ǹkan tí mo tutù fẹ́ràn lórí rẹ̀. Mo fẹ́ràn rẹ̀, pizza, àmọ́ mi ò fẹ́ràn rẹ̀ ju torí pé ó ti dùn ju àwọn mo fẹ́ràn rẹ̀

Ṣé o ti gun alùpùpù rí? Mo ti gun rí. Óuń gàn la má ń gun bí yi dàda ẹrọ alùpùpù. Óun ni a máa ń fi ṣe ìrìn àjò láti àdúgbò kan sí àdúgbò e mìíràn. À má ń, mo máa ń gun ẹrọ alùpùpù dáadáa. Ó jẹ́ ǹkan tó tún rọ ni ní ọ̀rùn láti rì gan-an ní àrándí ní agbègbè, agbègbè ibi tí a wà. Ẹ̀rọ alùpùpù, à ó jẹ́ ẹ̀rọ tó jẹ́ ipé kò sí ibi tó ń na torí àwọn alùpùpù kan wá tó jẹ́ pé àwọn ọkọ̀ ò lè dé bẹ tó jẹ́ pé ojú ẹsẹ̀ àti ẹ̀rọ alùpùpù ni ó gba bẹ̀ kọ já.